Ṣé o máa ń rìn ní àlàáfíà? Mo máa ń rìn ní àlàáfíà o. Mo máa ń rìn ní àlàáfíà ní gbogbo ìgbà. Mi ò kí ń wà wàhálà káàkiri. Tí mo bá ń lọ, mo máa ń lọ jẹ́jẹ́ mi. Mi ò ún fa wàhálà. Mi ò dẹ̀ kí ń fa ìjọ̀gbọ̀n. Mo fẹ́ràn kí ń máa rìn ní àlàáfíà.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Bóyá oníbàárà tó jẹ́ pé boya mo máa n ra oúnjẹ lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n tó je pé oníbàárà tó jẹ́ pé ó máa ń rà ǹkan lọ́wọ́ mi ni, à mi ò kí ń jẹun papọ̀ pẹ̀lú wọn o. Mi ò ń jẹun papọ̀ pẹ̀lú wọn.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Irú orin tí mo fẹ́ràn gbọ́, orin tàka súùfù, èyí tí àwọn olóyìnbo máa ń pè ní hip hop àti orin, ẹ́, afro music. Mo sì fẹ́ràn kí n máa gbọ́ orin Ọlọ́run, orin gospel music. Mo fẹ́ràn kí n máa gbọ́ gan.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ẹ, ẹlẹgbẹ́ iṣẹ́, ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Nn, òhun náà ni pé ó ń kálùkù ó ṣe ohun tó bá tọ́ sí i, bí agbára ẹ bá ṣe mọ́ ṣíná níbi iṣẹ́ tó bá yàn fún wa. Onikálùkù ó ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́

Ṣé o wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́? Ṣé o wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́? Ee, aṣọ àkáyọrí mo wọ̀ ọ fún gbà kan nígbà tí mo ṣe àṣeyọrí lórí àwọn iṣẹ́ kan eyìí tí aṣọ táwọn olóyìnbò máa ń pè ní graduation gown, mo wọ̀ ọ́.